Gba melo lo ni ohun jẹ ki fun ra gbona. Emi kii jẹ ki fun ni laawin, emi kii jẹ ki fonu mi gbona lati mo wa ti mo ti wa ti fun mo. Ma fi laawin ti mo ti sin ni eti. So, emi o le ki mo jẹ ki fun mo gbona. Emi o le ki mo jẹ ki fun mo gbona.